Ṣé o wọ gíláàsì? Rárá o, mi ò wọ gíláàsì o. À, ní ọ̀dọ̀ wa ńbí, ọ̀ ní gbogbo-- mi ò fẹ́ sọ pé ní gbogbo ibi ní àgbáyé, ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa ńbí, ní orílẹ̀ èdè mi níbí, ẹ́ àwọn tí ó máa ń wọ gíláàsì, ìgbàgbọ́ wa ni pé ẹ́ wọ́n ní ẹ́ àrùn ojú ọ́. Ká sọ wípé ojú ń dùn wọ́n. Ó lè jẹ́ ǹkan kékeré, ó lè jẹ́ ǹkan ńlá, ṣùgbọ́n ẹ́ ǹkan tí ẹ́ ẹni kankan wọ́n máa ní lọ́kàn tí a bá ti rí ènìyàn tó wọ ẹ́ gíláàsì, òun náà ni pé ẹ́ ojú ń dùn iru ẹni bẹ́ẹ̀. Àgàgà tó bá tó ha jẹ́ ẹ́ èyí tí àwọn olóyèbo ń pè ní recommended glass, hmm, recommended glass. A máa ń wu-- a máa ń rò wípé ẹ́ wọ́n ní àrùn ojú ọ́ ohun kan kan sì ń ṣe ojú wọn. Iyẹn kì í ní. Ekeji, ẹ́ lọ́ti tán àti lọ́dodo, a ní àwọn tí ó máa ń f'úrí tán, tí ó máa ń fi ẹ́ tí wọ́n máa ń fi gíláàsì tí wọ́n máa ń fi ń ṣe fáàrí, tí wọ́n máa ń fi ṣe fáàrí. Iyẹn tí àwọn olóyèbo ń pè ní fashion. Ẹ̀hẹn. Ṣùgbọ́n iyẹn ni àwọn olóyibo náà ń pè ní shade. Ẹ̀hẹn. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò fẹ́ràn láti máa wọ gíláàsì. Ẹ̀ nítorí pé mi ò mọ̀ bóyá ẹ́ bóyá kò bá mi lára mu ni àbí bóyá ǹkan ń ṣá, ṣùgbọ́n mi ò fẹ́ràn rẹ̀ lọ títí torí-- ọ̀ ṣùgbọ́n mo ti lò rí ṣá, mo ti lò rí, ṣùgbọ́n mi ò fẹ́ràn rẹ̀ lọ títí torí láti kékeré mi, mi ò ń sábà nílò ó. Ẹ̀ mi ò ń sábà ń lò ó. Ẹ̀ so mi ò kò mọ́ mi lára láti máa lo gíláàsì. Ẹ̀ ṣùgbọ́n àwọn ènìyàn máa ń lò ó. So àwọn ènìyàn máa ń lò ó láti ṣe fáàrí tàbí àwọn tí ojú bá ń dùn ní ọ̀pọ̀ ìgbà. Ẹ̀ nǹkan méjì tí àwa gbàgbọ́ ní orílẹ̀ èdè wa nìyẹn, ní àwùjọ wa níbí wípé ènìyàn tó bá ti ń lo gíláàsì, pé wọ́n, wọ́n ní àrùn ojú ọ́ ó fi ń ṣe fáàrí. Èyí tó tó ha ṣe kàyéfì jù níbẹ̀ òun ni wípé, ọ̀pọ̀ àwọn tí ó ń lo gíláàsì wọ́n máa ń rẹwà lọ́pọ̀, wọ́n sì máa ń mọ ìwé. Tí wọ́n bá jẹ́ ọmọ ilé ẹ̀kọ́, tí o bá ti rí ẹni tí ó ń lo gíláàsì, a máa ní ẹ́ ọkàn yìí pé, "hé ẹni yìí máa mọ ìwé gidi gan ni o, ẹni yìí máa danga je a gidi nídìí ìwé o." Ẹ̀ èrò ọkàn wa nìyẹn wípé ẹni yìí máa mọ ìwé gidi gan, ẹni yìí máa mọ ìwé gidi tí a bá ti rí ènìyàn tó ń wọ, tí ó ń lo gíláàsì. Iyẹn tí àwọn olóyèbo ń pè ní recommended ni o, recommended glasses not, kì í ṣe ẹ́ shade, ilé tí àwọn ènìyàn fi ń ṣe fáàrí. Ẹ̀ ilé tí àwọn ènìyàn fi ń ṣe fáàrí ẹnikẹ́ni ló lè lo ẹ̀yẹn, ẹnikẹ́ni ló lè lo ẹ̀yẹn. Wọ́n ò sì ń sábà ń wọ̀ lọ sí ẹ́, wọ́n ò sábà ń wọ̀ lọ sí ẹ́ ẹ́ ibi kí ibi bẹ́ẹ̀ yẹn, ibi kí ibi. Ó ní ojú ibi tí ó máa ń wọ ẹ́ gíláàsì tí a fi ń ṣe fáàrí lọ. Fún àpẹẹrẹ, o ò lè wọ gíláàsì tí a fi ń ṣe fáàrí lọ sí ilé ìwé. O lè wọ̀ lọ sí patí, o lè wọ̀ lọ sí patí, o lè wọ̀ lọ sí ilé ìgbafẹ́, o lè wọ̀ lọ fi jayé kó fi ṣe ohun kan bí i kí ènìyàn gba fẹ́ kí ìyànú gbádùn ara rẹ̀. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ nípa ẹ́ gíláàsì kejì, iyẹn recommended, ẹ́ kì í ṣe ohun tí a máa ń dédé wọ̀ lọ fi ṣe fáàrí, o wọ̀ jáde lọ fi ṣe ẹ́ fáàrí. Ẹ̀ àwọn ohun tí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn ẹ́ ìgbàgbọ́ wa ni pé, ọ̀ èrò ọkàn wa ni pé ènìyàn tó bá ti ń lo ní àwọn gíláàsì recommended bẹ́ẹ̀, ò ó jẹ́ ènìyàn tó mọ̀wé, tó lọ́gbọ́n lórí. Ẹ̀ ìgbàgbọ́ wa nìyẹn pé ènìyàn tó lọ́gbọ́n lórí ni. Bí ó tilẹ̀ jẹ́ pé a mọ̀ pé ó ní àrùn ojú kan, ọ̀ ǹkan kan ṣẹlẹ̀ sí ojú ẹ ló ṣe ń lo gíláàsì náà. Ẹ̀ ṣùgbọ́n ìgbàgbọ́ wa ni pé ẹ́ irú ẹni bẹ́ẹ̀, ó dáńgájíá, ó ní ọpọlọ, ó ní ìmọ̀, ó ní òye, ó sì mọ̀wé dára dára. Ẹ̀ òun ló ṣe ń lo gíláàsì náà. So nítèmi o gẹ́gẹ́ bí ènìyàn, èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa lo gíláàsì. Ẹ̀ mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa lo gíláàsì bọ́ tí àgbà bá ti ń dé oríṣìíríṣìí àìsàn ló máa ń ṣẹlẹ̀, ọ̀ oríṣìíríṣìí ohun ló máa ń jẹyọ ní àgọ́ ara èèyàn. Bóyá tó bá di ìgbà yẹn o, mo wà lè wá padà lò ó tí dókítà mi bá sọ fún mi pé nǹkan tí màá máa lò ní ẹ́.